Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Iyen de túnmọ̀sí ní èdè oyinbo, "What do you do at night or what do you usually do at night?" Òun ni a máa ń pè ní kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Kí ni o máa ń ṣe ní aṣálẹ́?

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Ìyẹn dẹ̀ tún mọ̀ sí ní èdè òyìnbó pé what do you usually do whenever you are waiting for something? What do you do whenever you are waiting for something? Ọ̀nà mini kínni ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan?

Nígbà wo ni o kẹ́yìn fò? Nígbà wo ni o kẹ́yìn fò? Aṣọ mi mọ má ni wọ́n ní pé kẹ́yìn dé o. Nígbà wo ni o kẹ́yìn fò? Àbí ìgbà wo ni o ti kẹ́yìn fò kẹ́yìn? So, ọ̀ní am'afidára, ọ̀ní nígbà wo ni o kẹ́yìn fò? Nígbà wo ni-- when last did you, see when last did you back flips or when last did you, fò means jump.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Nígbà wo lo kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Ìṣègùn ọdẹ. Ọdẹ in English means a hunter, hunter. So nígbà wo ni o kẹ́yìn when last did you go to probably an hunter's program but nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Ọdẹ means farmer's eh hunter.

Ṣé o máa ń tan ìkíni lórí ìfọnu rẹ? Ìfọnu rẹ means toothbrush like that's what you use to brush your teeth ni ìfọnu rẹ. Sé o máa ń tan ìkíni lórí ìfọnu rẹ? Sé o máa ń tan? Sé o máa ń tan?

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Hmm. So ní èdè Igbo which is in English we say what time of the day do you like the most? Òní irú ojo ọjọ́ wo ni o fẹ́ràn jù? Wọ́n irú ojo, irú ojo ojo wo ni o fẹ́ràn jù?

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Ìyen de tún mo sí ní edé eyinbo pé "do you reuse something"? Do you reuse something? So we want to make sure máa ní pé Deborah, ṣe o máa ń ṣe àtúnlo nǹkan? Ṣé o máa ń tún nǹkan lọ àbí tó bá ti lò lẹ́sẹ̀kẹsẹ̀, ò tún un lò mọ́? Òun á pé bẹ́ẹ̀

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? That means how do you usually tell us like all those little lies or like lies from the heart whenever your workload is much.

Báwo ni o ṣe máa ń rí lílọ àkókò nígbà tí o bá wà nínú ìbá? Uhm, it means how do you usually see the time whenever you're in trouble? You know, when you're in trouble and your heart begins to skip and the clock begins to like count faster. Báwo ni o ṣe máa ń rí lílọ àkókò nígbà tí o bá wà nínú?

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Sé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tòsì? So it says, do you use your left or your right hand? Or what hand do you usually use? Is it your left or your right? Ó ní ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tòsì.

Ṣe o maa ń fi idaabo bo oorun sára? Se o maa ń fi idaabo bo oorun sára? It means in English: Do you usually keeps things for protection on your body? Òhun ni ṣe o máa ń fi idaabo bo oorun sára?

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? So iyen de tunmo si ní ede eyinbo pé "do you know the sign of your star"? Do you know the sign of your star? O ní ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Ìràwọ̀ means star. Ṣé o mọ means do you know.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? So do you have your name written down in an hospital? Nǹkan tó túmọ̀ sí ní, ṣe o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? What time of the month in a year do you love the most? Òní à ń pè ní oṣù wo nínú ọdún wo ni o fẹ́ràn jù?

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Sé o máa ń jẹ gọ́ọ̀mù? So that is chewing gum. Ò ní gọ́ọ̀mù, chewing gum. So tí a bá fẹ́ sọ ní èdè eyinbo a máa ńi pé do you eat chewing gum? Do you eat chewing gum? So oun lan pé ni ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù?

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ṣé o ní ẹranko ọ̀sìn? Iyẹn dẹ̀ túmọ̀ sí ní English pé: Do you have animals that you are rearing? Ehen. Do you have animals that you are rearing? Olá ń pè é ní ṣe o ní ẹranko ọ̀sìn. Ehen.

Ṣé o máa ń fi ìpara sára? Ṣé o máa ń fi ìpara sára? Iyen dé tunmo si pé do you usually cream your body or do you cream your body? Ọ̀un la peni ṣe o máa ń fi ìpara sára? So a lè rí iyan kán sẹ́kàn wá ní pé mọ́ryam o ṣe o máa ń fi ìpara sára tàbí ṣe o máa ń para rẹ tó bá ti wẹ tọ́? Oun lan.